Orin wo ni o fẹ́ràn jù? Orín pé oríṣiríṣi, a ní orin tí wọ́n fi èdè ìsìlámù kọ, a sì ní orin tí wọ́n fi èdè kìrìsìtẹ́nì kọ, a sì tún ní orin eébú. Oríṣiríṣi orin ló wà. Orin ṣí.

Irú etígbó wo ni o máa ń lọ? Igbó ni ibi tí àwọn ewé pọ̀ sí. Igbó sì pé oríṣiríṣi, èyí tó ga àti èyí tí kò tíì ga. Èyí tí kò ga ló dára láti máa lọ torí àwọn nǹkan ẹranko tó lọ.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Ó dára láti máa fi nǹkan pamọ́ sórí cloudu tí ń ṣe orí fóònù yàn torí pé fáìlì lè sọnù àbí ìjàmbá kan le déba, eeyan o mu lórí.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Ìràwọ̀ jẹ́ ǹkan tí ó máa ń jẹ kéékèèké lójú ọ̀run ní àṣálẹ́. Ìràwọ̀ wíwò ó máa ń mú inú èèyàn dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Tí a bá ń wa nǹkan, eyan gbọ́dọ̀ kún fún àdúrà lọ́pọ̀lọpọ̀ láti lè rí nǹkan tí eyan ń wá.

Ọjọ́ mélòó ni o ní ìsinmi ọdọọdún? Ìsinmi jẹ́ ǹkan tí èèyàn máań ṣe tí o bá lọ sí ibi iṣẹ́ tí èèyàn máa ń rẹjú. Láàrín ọdún kan, èèyàn gbọdọ̀ ní ìsinmi bíi oṣù kan àbí oṣù méjì.

Ṣé etí rẹ dára? Etí jẹ́ nǹkan tí èèyàn fi máa ń gbọ́rọ̀. Tí etí ò bá dára, èyàn ò ní gbọ́ nǹkan tí ènìyàn bá ń bá èèyàn sọ. Etí gbọdọ̀ dáradára.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Fóònù, ó jẹ́ nǹkan tí èèyàn máa ń gbé káàkiri torí pé èèyàn lè ní kọ́ọ̀lù nígbàkígbà. Fóònù níbi iṣẹ́ gbígbé ní ilé ìgbọ̀nsẹ̀ ni a ti máa ń gbé fóònù láti má fi dá ènìyàn kan dúró.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, torí pé ìlera ó dára. Ẹni tí kò bá ní ìlera kò lè jẹ́ ènìyàn nínú ayé, oúnjẹ náà sì gbọdọ̀ dára fún ìlera.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Tí èèyàn bá ń lọ sí ìrìnàjò, eèyàn gbọ́dọ̀ dira dáradára torí pé ìrìnàjò náà lè jìnnà, ìrìnàjò sì lè kere. Ìrìnàjò ni láti rìn láti ibì kan lọ sí ìlú mìíràn.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Iwẹ jẹ́ nǹkan tí èèyàn máa n ṣe ní ojoojúmọ́ ọjọ́ ayé torí tí yóò bá wẹ̀ ní ojúmọ́ kan, ará lè máa rù yàn. Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, eeyàn lè rántí àlá tí eeyàn bá la ní ọ̀gànjọ́ òru torí eeyàn máa ń lá àlá ní òru àbí ọ̀sán tí eeyàn bá ti sùn ni eeyàn máa lá.

Ṣé o máa ń kọrin kẹlẹ? Bẹ́ẹ̀ ni, orin kíkọ ó jẹ́ nǹkan tí ó máa ń múniyan dùn ó sì máa ń múu yàn láti má waist àkókò yàn tí eyàn bá dá wà, eyàn lè kọ.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Ìyan máa ń lo fóònù lójoojúmọ́ nípa pé ìyan lè fẹ́ wò ń kan lórí Íńtánẹ́ẹ̀tì àbí kí o fẹ́ wo eré lórí fóònù, ìyan máa lò ó.

Nígbà wo ni ó kányìn rìn àjò fún iṣẹ́? Ó ṣe díẹ̀ láti rin ìrìn àjò lọ sí ibì kan láti ibi iṣẹ́ torí wípé olùdarí ilé iṣẹ́ ló máa n fẹ́ lọ sí ìrìn.

Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ nǹkan tí a máa ń rí lára àwọn ọkùnrin níbi ìjàgbọ́n wọn. Ọkùnrin ni ó máa ń ní irungbọ̀n, kò wọ́pọ̀ nínú àwọn obìnrin tí ó máa n.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Epo ọkọ̀ ó jẹ́ ǹkan tí ọkọ̀ máa ń lò láti kúrò ní ojú kan. Eyán sì gbọ́dọ̀ ra epo kó tó di pé epo tán mọ́ ọkọ̀ lẹ́nu.

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Ojú ìbòjú jẹ́ ǹkan tí ó pé oríṣi méjì, èyí tí eyan máa fi ṣàkọ wà àbí èyí tí dókítà bá fún yàn. Èyí tí ẹ̀ máa fi ṣàkọ, ìyẹn lè wọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ torí pé ó máa ń mú ìyàn rẹ wa.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ẹ̀rọ ìrànwọ́ ohùn jẹ́ ǹkan tí èèyàn máa ń lò níbi tí èrò bá pọ̀ sí láti lè jẹ́ kí àwọn ẹlòmìíràn tó wà ní jìnnà jìyàn lè gbọ́ ǹkan tí èèyàn.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Eyín jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa tọ́jú dáradára torí wípé òun náà ni a fi máa ń jẹun ní ẹnu wa. Eeyàn sì gbọ́dọ̀ tọ́jú rẹ̀ ní òwúrọ̀ àti ní alẹ́.

Nígbà wo ni o kányìn fọ́ọ̀? Mo kányìn fọ ẹyín mi ní òwúrọ̀ yìí torí pé òwúrọ̀ àti ní àṣálẹ́ ló dára láti máa fọ ẹyín wa torí àwọn kòkòrò kéékèèké.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ẹ̀yàn gbọ́dọ̀ múra kalẹ̀ fún ìpàdé oníbàárà torí wípé oníbàárà pé oríṣiríṣi, gbogbo ohun tí wọ́n bá sọ ni kọ́ ni ẹ̀yàn gbọ́dọ̀ máa fi.

Kí ni àwọn ǹkan, kí ni àwọn ohun tí o fẹ́ lórí pizza? Pizza jẹ́ ǹkan tí èèyàn máa ń jẹ, àwọn ǹkan tí ó sì máa ń wà ní orí rẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀, àmọ́ ǹkan tí ó dàbí aw, ẹ, àwọ̀ rẹ̀ dàbí àwọ̀ pupa ló dára púpọ̀ lórí pizza.

Báwo ni o ṣe máa ṣe ètò àwọn isẹ́ àkànṣe? Isẹ́ àkànṣe jẹ́ nǹkan tí èèyàn lásán kò le ṣe torí wípé Ọlọ́run ó fún àwọn ènìyàn tí ó le ṣe iṣẹ́ àkànṣe lọ́tọ̀

Báwo ni ò ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣè ṣíṣe? Àwọn ẹni tó máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ ṣíṣe ó dá wà ní ọ̀tọ̀. Ọlọ́run fi ìránṣẹ́ yẹn rán wọn ni. Kì í ṣe ènìyàn lásán ló lè ṣe.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kányìn ṣe rí? Ìgbéyàwó náà dára púpọ̀ torí wípé ẹni tí ó ṣe ìgbéyàwó náà ó jẹ́ ènìyàn tó dára ó sì jẹ́ ènìyàn tó jẹ́ olódodo.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, ìyán máa ń kọ lẹ́tà torí wípé lẹ́tà ó pé oríṣìíríṣìí. Lẹ́tà ìwásẹ́, lẹ́tà ìfisẹ́sílẹ̀, lẹ́tà fún mọ̀lẹ́bí, lẹ́tà sí Gómìnà ó pé oríṣìíríṣìí ìyán máa ń kọ lẹ́tà.

Ṣé o máa na ara rẹ? Kò dára láti máa na ara èèyàn, torí wípé tí èèyàn bá ti ń na ara èèyàn, àwọn ènìyàn gan á fura sí ìyàn pé "à, sẹ́ni yìí ṣì gbádùn ló na ara rẹ̀ báyìí".

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Kò dára láti lọ máa wo ìràwọ̀ yàn torí wípé wọ́n máa ń gbé ìgbékùgbé gan-an léèyàn lọ́wọ́. Láti pa pé ìyàn wo ìràwọ̀ ènìyàn kò dára rárá láti máa wo ìràwọ̀

Ṣé o ní gíláàsì oòrùn? Gíláàsì oòrùn ó dára láti máa wọ̀ nígbà tí oòrùn bá mú torí wípé oòrùn kò dára láti máa pa oju.

Nígbà wo ni o kányìn kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? Kò sí ìgbà tí eeyan o lè kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ torí pé ojoojúmọ́ ni eeyan ń rí ǹkan tuntun.

Nígbà wo ni o kányìn lọ sí ibi orin? Orin ó jẹ́ ǹkan tí èyàn máa ń gbọ́ sí etí, ó sì jẹ́ ǹkan tí ó máa ń dára, dáyàn lára ya. Ó dára kí eeyan máa lọ sí ibi orin.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Oúnjẹ ọ̀sán kì í ṣe oúnjẹ tí ó pan dandan báyẹn náà torí pé tí èèyàn bá ti jẹun ní àárọ̀, èèyàn le rí nǹkan kékeré fi sẹ́nu ní ọ̀sán kó tún tó di ní àṣálẹ́ tí èèyàn máa jẹun kí èèyàn tó sùn.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Kẹ̀kẹ́ ó jẹ́ ǹkan eré fún àwọn ọmọdé, kẹ̀kẹ́ ó sì jẹ́ ǹkan tí èèyàn fi ń ṣe ìlera fún àgbàlagbà. Ó dára láti máa gun kẹ̀kẹ́.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí o bá ń mu ohun mímu? Ohun mímu kò dára ní ara torí pé ó máa ń bá nǹkan jẹ́ ní ara. Tí èèyàn bá ti mu nǹkan láàmú ju ni èèyàn máa lo ọ̀pá ìfàmúrà.

Báwo ni o ṣe máa ń ṣe ìdún adúrà? Àdúrà jẹ́ ǹkan tí èèyàn máa ń ṣe tí èèyàn bá ń wá ǹkan ní ọ̀dọ̀ olùṣẹ̀dá wa, torí pé olùṣẹ̀dá náà ló le sì gba àdúrà wa. Àdúrà dára láé.

Ṣé o máa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, ẹ̀rọ ìdákẹ́jẹ́ ó jẹ́ ẹ̀rọ kan tí o máa ń dákẹ́ jẹ́ ẹ́ jẹ. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ ló dára púpọ̀ jù láti máa lò.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà ìṣòwò mi dára púpọ̀ torí wipé eeyan gbọdọ̀ jẹ́ onítẹ̀ríba keeyan ò jẹ́ olóòótọ́ sí olùbánisòwò láti má fa ìjà rara.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Bẹ́ẹ̀ni, mo mọ̀ nípa àwòrán ilé. Àwòrán ilé ni tí a bá fẹ́ kọ́ ilé, òun ni àwòrán tí a máa ń kọ́kọ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi kọ́ ilé.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Èèyàn gbọ́dọ̀ máa ṣètò ímeèlì ní ojoojúmọ́ tí èèyàn bá ní ènìyàn láti tẹ àtẹ̀ránsẹ́ sí lórí ímeèlì.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ìyẹn ní láti dáàbò bo ààyè ìkọ̀kọ̀ eyan lórí Íńtánẹ́ẹ̀tì nípa pé ìyẹn fi kókoró ti kókoró náà ní orí fóònù, eeyan gbọdọ̀ fi ti ibẹ̀ náà.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, àgbàlá òjò ó jẹ́ ibi tí èèyàn máa ti ń sú òjò nígbàkigbà tí òjò bá ń rọ̀ torí wípé èèyàn gbọ́dọ̀ sú òjò torí náà omi òjò ó dára púpọ̀ láti máa.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù pé oríṣìíríṣìí, áàpù tí èèyàn ti ń download eré, áàpù tí èèyàn fi ń ta game, àmọ́ áàpù tí èèyàn fi ń ta game ni èèyàn máa ń lò jù, àbí áàpù tí èèyàn fi ń pé èèyàn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èèyàn.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè torí pé ó máa ń jẹ́ kí n ò gbọ́ ǹkan tí ènìyàn bá ń sọ dára.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ ni, torí pé tí èèyàn bá ń ro ìrò kírò èèyàn lè ṣe ìsọdọ̀tun ọkàn láti má fi ro ìrò kírò àbí láti má fi gbé ọkàn èèyàn gbóná.

Ṣé o mọ bí a tí ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, ó dára kí èèyàn ó máa ṣe ìrànwọ́ àkọ́kọ́ torí wípé nǹkan tí ó dára púpọ̀ láti máa.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Eyin kì í ṣe inú àpò ni ẹyin máa ń wà. Eyin máa ń wà nínú ilé rẹ̀ ni tí àwọn òyìnbó ń pè ní kírétì. Bẹ́ẹ̀ ni eeyan máa ń gbé amọ́ pẹ̀lú.

Ṣé o mọ bí a ti ń fọ̀nù? Bẹ́ẹ̀ni, torí pé ìyàn máa ń fọ̀nù yàn ní orí ẹ̀rọ alágbèéká yàn láti lè mọ nǹkan tí ó bá ń lọ láti ọ̀dọ̀ ẹnìkan sí ọ̀dọ̀

Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Ímeèlì mìíràn máa ń wọlé ní oríṣiríṣi tí kò sì wúlò fún ènìyàn. Ó dá ó yẹ kí àwọn ímeèlì bẹ́ẹ̀ kó má ṣe yọ kúrò lórí fóònù.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, torí tí èèyàn bá n lo ẹ̀rọ ìgbésókè, ó máa ń mú òun yẹn láti já sókè geere tí èèyàn bá ń fọ̀hùn.

Báwo ni o ṣe máa rí lílo àkókò nígbà tí o bá wà nínú ilé? Ìyán máa ń lo àkókò ìyán bí ìyán bá ti fẹ́ tí ìyán bá wà ní ilé torí pé ìyànìyán ni ilé ara ẹni.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàásisẹ́pọ̀? Àwọn alábàásisẹ́pọ̀ ni wọ́n jẹ́ àwọn ẹni tí èèyàn jo ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan náà, èèyàn sì máa ń ṣọ́ra yàn pẹ̀lú wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pírótíìnì? Bẹ́ẹ̀ni, torí ó jẹ́ òògùn kan tí ó wúlò fún ara, èèyàn sì gbọdọ̀ mú pẹ̀lú omi.

Ṣé o máa ń ṣe ìmúdojú ìwọ̀nṣọfitíwẹ́ẹ̀rẹ́? Bẹ́ẹ̀ni, ìyẹn gbọ́dọ̀ tọ́jú ṣọfitíwẹ́ẹ̀lì yẹn dáradára torí àwọn nǹkan tí ó lè ṣe àkóbá fún ṣọfitíwẹ́ẹ̀lì ò pé.

Ìgbọ́nà jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Inú yàrá èèyàn ó jẹ́ yàrá tí èèyàn ń lò sí, tó sì jẹ́ wípé irú nǹkan tí èèyàn bá fẹ́ràn níbẹ̀, ọ̀nà ni èèyàn gbọ́dọ̀ kó sínú yàrá náà.